Ṣé ẹ rí ní òye tèmi. Kò sí ìgbà kígba tó dáa láti pé kí èèyàn máa sunkún. Ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn bá wà nínú oyún tí èèyàn fẹ́ bímọ, èèyàn lè sunkún. Nígbà tí àwọn tó nífẹ̀ẹ́ ènìyàn àbí tí èèyàn nífẹ̀ẹ́ bá kú, èèyàn lè sunkún. Nígbà mìíràn tí èèyàn bá ní àwọn nǹkan ìjàmbá tó ṣẹlẹ̀ sí èèyàn, ó lè fa ẹkún. Òjíjí ìgbà mí tí bí ìjàmbá ọkọ̀ ń ṣìn, ó lè dédé ṣẹlẹ̀. Àwọn nǹkan bẹ́yẹn lè fa ẹkún fún ènìyàn tó dẹ̀ lè ba ni lọ́kànjẹ́